Ìbéèrè: Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Ojoojúmọ́ tí n bá ti gbé ọkọ̀ jáde ni mo máa ń ra epo fún sínú ọkọ̀ mi. Ṣùgbọ́n gbogbo ìgbà tí n bá ti ń padà bọ̀ láti ibi iṣẹ́, ni mo máa ń rà á. Tí n bá ń lọ ní àárọ̀, màá ti rà epo sílẹ̀ sínú ọkọ̀ mi kó tó di pé mo gbé lọ sí ibi iṣẹ́.

Ìbéèrè: Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó ti pẹ́ o. Ó ti lé ní oṣù kan, kì í ṣe inú ọdún yí rárá gan tí mo ti lọ sí ibi orin. Ṣùgbọ́n mo máa ń gbọ́ orin lórí ayélujára, lórí ẹ̀rọ àti lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì táa ń pè ní rédíò. Mo dẹ̀ tún máa ń gbọ́ ní orí tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè, kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Orin ni, mo máa ń gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀. Mo lè fi ear pod mi sí etí láti má fi gbọ́ orin nígbà tí mo bá wà nínú ọkọ̀. Etí ẹyọkan ni mo máa ń fi, eh, ohun tí mo lè fi gbọ́ orin sí o. Etí ẹyọ kan ni mo máa ń lò láti fi gbọ́, màá máa lo etí kejì láti máa fi gbọ́ nǹkan tí àwọn èèyàn bá ń sọ ní àyíká mi, bó ṣe jẹ́ ní yen.

Ìbéèrè, Kí ni ohun tí o máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tí ó máa ń pa mí lẹ́rìn, ohun ni bí àwàdà. Kí n ka, nǹkan, kí ǹ ka nǹkan tó jẹ́ bí àwàdà erìn bí, ǹkan bí tó lè mú yàn rẹ́rìn bí àwàdà, tàbí kí n wo eré tó lè mú'yàn rẹ́rìn. Eré adẹ́rìn pòṣọ̀nù, ó lè mú yàn rẹ́rìn, mo lè, mo lè rẹ́rìn. Tí n bá rí àlátí mo máa ń rẹ́rìn, inú mi máa dùn. Tí n bá rí pé ówo wọnú àpò àsunwọ̀n mi, mo maa n inú mi máa dùn, mo máa rẹ́rìn.